Ṣé èyin máa ń fọ́ ọ? Ó da. Kókó ọ̀rọ̀ tí ó wà lórí àwòrán náà ni “ṣé èyí máa ń fọ́ ọ?” Èyin lè túmọ̀ sí kín ni ohun tí ó máa ń ṣe lọ́pọ̀ ìgbà tàbí kí ni ohun tí wọ́n máa ń fẹ́ràn ṣe ní gbogbo ìgbà. Ní ìgbésí ayé wa ojoojúmọ́, gbogbo wa ní ohun tí a máa ń ṣe lọ́pọ̀ ìgbà. Àwọn ohun, àwọn ohun wọ̀ní wọ́n ń dá ìwà wa, rònú wa àti ìlera wa pọ̀. Ní tèmi, ní ti tèmi, ọ̀pọ̀ nǹkan ló wà tí mo máa ń fòkàntan ṣi tí mo sì máa ń ṣe lọ́pọ̀ ìgbà. Ní ìbẹ̀rẹ̀ ọjọ́, ọjọ́, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iye àti anu tí mo rí. Lẹ́yìn èyí, mo máa ń múra sílẹ̀ fún iṣẹ́ ọjọ́. Mo gbà pé ìbẹ̀rẹ̀ ọjọ́ tó da, ó mú kí gbogbo ọjọ́ lọ dáadáa. Mo tún máa ń fẹ́ràn kíkà ìwé àti kíkẹ́kọ̀ọ́ ohun tuntun. Ni gbogbo ìgbà tí mo bá ní àkókò, mo máa ń ka ìwé tó jọ̀mọ́ ìgbésí ayé, ìmọ̀ tàbí ìdàgbàsókè ara ènìyàn. Kíkà ìwé ń jẹ́ kí n rí ààyè láti ojú ìròyìn tuntun ó sì mú kí ọ̀pọ̀lọ́ mi ṣiṣẹ́ dáadáa. Nígbà, nípa ìbáṣepọ̀, mo máa ń fẹ́ràn bá àwọn ènìyàn sọ̀rọ̀, pàápàá jùlọ àwọn tí ó ní ìrírí tó dáa, gbọ ohun tí àwọn mìíràn ń rọ̀ mi lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ nínú ìrìnàjò ìgbésí ayé mi. Lọ bí mo bá le ṣe.

Tí o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ní àkọ́kọ́ àtijọ́, kíkọ lẹ́tà jẹ́ ọ̀nà pàtàkì tí a fi ń bá ara wa sọ̀rọ̀. Nítorí, nítorí náà kíkọ lẹ́tà jẹ́ ọ̀nà tí a fi ń fi ìfẹ́, ìbànújẹ́, ìyọnu tàbí ìriran sí ẹni tí a ń kọ sí. Lónìí púpọ̀ ènìyàn ń lo fóònù àti ǹkan ní ayélujára láti bá ara wọn sọ̀rọ̀ ni, ṣùgbọ́n lẹ́tà sì ní iye rẹ̀. Ní tí tèmi mo ti, mo kí kọ lẹ́tà lọ́pọ̀ ìgbà tí tẹ́lẹ̀ ìgbà tí tẹ́lẹ̀, bi tí tẹ́lẹ̀. Ní tí tèmi mo, mo kí kọ lẹ́tà lọ́pọ̀ ìgbà bíi ti tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí mo bá kọ, mo máa ń ṣe pẹ̀lú ìtara àti ìtẹ́lọ́rùn. Mo fẹ́ràn kí lẹ́ kọ lẹ́tà tí mo bá kọ fún ìmọ̀lára àti òtítọ́ ọ̀kan. Bí mo bá ń kọ sí ọ̀rẹ́, mo máa ń sọ bí mo ṣe ń rí ní ibi tí ààyè, ohun tí mo ń kọ àti ohun tí mo máa rò lọ́kàn. Mo tún máa ń kọ lẹ́tà sí àwọn ará mi ilé nígbà tí, nígbà pàtàkì bí ọjọ́ ìbí, ayẹyẹ tàbí nígbà tí ẹnìkan bá ní ìjìyà. Ohun tí mo fẹ́ràn jùlọ nínú kíkọ lẹ́tà ni pé ó jẹ́ kó jẹ́ àkókò ìrònú. Nígbà tí mo bá ń kọ, mo máa ń dá ara mi lójú. Mo máa ń yọ ọ̀rọ̀ mi pẹ̀lú ìmúlòyẹ̀ kí ohùn tí mo bá kọ lẹ́tà tí ó lè, ó lè jẹ́ kó dá lórí ẹni tí yóò ka á. Ní ìparí, bó tilẹ̀ jẹ́ pé ayé tì yí padà, mo máa gbà pé kíkọ lẹ́tà sì jẹ́ ọ̀nà rerẹ̀ láti fún fi hàn pé a ní ìfẹ́ sí àwọn ènìyàn. Kò sí ohùn tó ja ju kí ènìyàn ka ọ̀rọ̀ àti kọ́ pẹ̀lú ọkàn wọn, ọkàn wa lọ. Ìdí níyì nígbà tí mo bá ń lé àfààní, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn mi.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ lọ sún tí o bá lọ sún? Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sún? Ní ìgbésí ayé ojoojúmọ́, ohun tí a bá wọ̀ nígbà tí a bá fẹ́ lọ sún jẹ́ pàtàkì gan. Kí a lè sùn dáadáa, kí ara wa gbọ́dọ̀ balẹ̀, inú wa gbọ́dọ̀ sì dùn. Idí nìyii tí mo máa ń yọ aṣọ tí ó rọrùn tí kò ní dára ara, kò ní jí ara mi, tí yóò jẹ́ kí ó rọrùn fún mi láti sún dáadáa. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń wọ aṣọ ìsùn tí ó rọ̀ bí i si shirt àti ṣòkòtò kékeré tàbí aṣọ alẹ́ tí a fi n kó tó ní se. Aṣọ kó tó ní, kó tó, kó tó ní dá nítorí pé ó ń bá afẹ́fẹ́ wọlé, kò sì jẹ́ kó tutù díẹ̀ lórí ara. Nígbà tí ara bá tutù tó, òórùn máa ń, òórùn láti dé, mo sì máa ń sún dílẹ̀ ju tẹ́lẹ̀ lọ. Nígbà tí òru bá tutù gan, pàápàá ní àkókò ọjọ́, mo máa ń wọ aṣọ tí ó tutù kúrò lórí ara mi bí i ṣòkòtò alẹ́, bí i, bí i ṣòkòtò alẹ́ tó gùn àti shirt tó ní apá gùn. Nígbà mi mo tún máa ń fi aṣọ ìborí kékeré tàbí bàtà alẹ́, alẹ́, alẹ́ wọ̀ kí ẹsẹ̀ mi má ba à tutù jù. Mo tún kì í fẹ́ran wọ aṣọ tí ó le, tí ò le tàbí tí ó, tí ò jín mi mọ́ bí àpẹẹrẹ mo, mo kò kí wọ jeans belt tàbí aṣọ tó rẹ́rìn míìgbà tí mo bá fẹ́ lọ sùn. Irú aṣọ bẹ́ẹ̀ máa ń jẹ́ kó ṣòro fún mi láti yí ara mi padà lọ irù ibùsùn. Ó sì lè dá òórùn mi rú. Iye aṣọ sí atọ́. Mo tún máa ń rántí ìmọ́tótó tájú òórùn. Mo máa ń wẹ̀ fọ́ ẹnu, mo sì máa ń yí aṣọ ọjọ́ padà sí aṣọ alẹ́ mi nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀ ara máa ń tutù, ara máa ń tutù. Inú mi tí máa ń balẹ̀ mọ́ sì mú, múra tán fún òórùn. Ní ìpayé ohun tí mo máa ń wọ̀ nígbà tí mo bá ń lọ sùn ni aṣọ tí ó rọrùn tí kò ní jí ara mi, tí yóò jẹ́ kí, kó rọrùn fún mi láti sùn dáadáa. Mo gbà pé bí a bá wọ, wọ aṣọ tó da fún òórùn, ara wa àti ọpọlọ wa máa ń sín mi dáadáa àsí máa jí ní òwúrọ̀ pẹ̀lú agbára tuntun.

Báwo ni o ṣe máa ń rí i jáde pé ọjà rẹ dára? Ní ìgbésí ayé wa ojoojúmọ́, oúnjẹ tí a bá jẹ ní ipa púpọ̀ lórí, ní ipa púpọ̀ lórí ilé wa. Ìdí nì tí mo fi máa ń fọkàn tán sí, fọkàn sí bí mo ṣe ń jẹun. Kí n lè ní agbára, ìlera àti ọpọlọ tó ti ṣẹ́ dáadáa, mo gbọ́dọ̀ jẹun tó péye tí ó ti ní gbogbo ohun tí ara fẹ́, ohun tí ara fẹ́. Àkọ́kọ́ máa ń rí i jáde pé mò ń jẹun ní àkọ́kọ́, àkókò tó yẹ. Mi ò fẹ́ràn fọ́ oúnjẹ kọjá, pàápàá jùlọ àjẹkẹ́yìn àti àárọ̀ọ̀, àárọ̀ọ̀. Nígbà tí mo bá ń jẹun ní àkókò, ara mi máa ń mọ ìgbà tí ó, tí oúnjẹ èyí sì ràn mí lọ́wọ́ láti máa bá rí ìrọ́rùn nínú tàbí àìlera, nínú tàbí àìlera. Ẹ̀kẹjì ni pé mo ń yàn irú oúnjẹ tí mò ń jẹ. Mò ń gbìyànjú láti jẹun tí ó ní ẹ̀ṣọ́ àti ẹ̀fọ́ bí i ọ̀gẹ̀dẹ̀, ọsàn, máńgò, ewé, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo tún ń jẹ, ẹ́, ẹja, ẹyin àti ẹwà torí pé wọ́n ń fún ara mi ní àmúdaràgbà tó tún tára ṣe. Mo tún ń dín oúnjẹ tí kò, tí ò kún fún ẹpọ̀ púpọ̀, súgà àti iyọ̀ kú. Kò pé láti jẹ àkàrà, òúnbo, bisikíìtì tàbí oúnjẹ yàrá lójoojúmọ́. Ìgbà tí, bí mo bá fẹ́ jẹ irú oúnjẹ bẹ́ẹ̀, mo ń jẹ, mo ń jẹ, mo ń jẹ lọ́kọ́kọ̀ kì í ṣe lójoojúmọ́. Kẹta, mo rántí omi. Omi jẹ́ pàtàkì gan fún ara ènìyàn. Mó ń gbìyànjú láti mu omi púpọ̀ lójoojúmọ́, pàápàá nígbà tí ọjọ́, nígbà tí ojú kò sí tàbí ìta. Omi, omi ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa. Ó sì ń jẹ́ kó rọrùn fún mi láti tú ìdọ̀tí kúrò nínú ara. Mo tún ń fọkàn tán sí ipín oúnjẹ mi. Kì í ṣe pé mo gbọ́dọ̀ jẹun púpọ̀ jù, mo sì, mo sì, mo sì kí ń jẹun díẹ̀ ju mò ń jẹ títí tí mo fi ní ìtẹ́lọ́rùn, kì í ṣe títí tí mo fi kún jù. Èyí ràn mí lọ́wọ́ láti máa ṣe ní ìṣòro àà àti tàbí ìrọ́ra inú. Ní ìparí, mo á, mo á, mo ń rí i dájú pé mò ń jẹun dára nípa yíyan oúnjẹ tó péye, jíjẹun ní àkókò mímu omi púpọ̀ àti dínkù, dínkù oúnjẹ tí kò dáa. Mo gbà pé bí mo bá ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́, ara mi àti ọpọlọ mi máa ń díṣẹ́ dáadáa. Mo tún máa ń ní agbára láti ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe ní ìgbésí ayé.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Irun jẹ́ apakan pàtàkì nínú ìfara-hàn, ìfarahàn wa àti ìlera wa. Bí a ṣe ń tọ́jú irun, irun wa ni yóò pinnu bó ṣe ń dá, bó ṣe ń dàgbà àti bó ṣe ń jẹ́ kí ó rọrùn láti ṣe. Nítẹ̀mí, mo máa, nítitèmi mo máa ń, mo máa ń fọkàn tán sí irun mi gan, torí pé mo, mo fẹ́ kí ó máa dàgbà dáadáa. Kí i ṣe ó máa gbé tàbí fọ́ òun. Àkọ́kọ́ mo máa ń wẹ̀ irun mi ní àkókò tó yẹ. Mi ò wẹ̀ irun lójoojúmọ́ torí pé wíwẹ̀ irun jù ó lè mú kó gbẹ. Nígbàtí mo bá wẹ̀, mo fi ṣampulu tó bá irun mi mu. Mo tún máa ń lo kondisona láti jẹ́ kó rọrùn, láti kí, kíi ṣe, kíi ṣe, kí í sì lè fa láìní ìṣòro. Lẹ́yìn náà mo máa ń jẹ́ kí irun mi gbẹ díẹ̀ lọ́nà títọ́ kì í ṣe pẹ̀lú oru púpọ̀. Mi ò fẹ́ràn láti lo fufu gbígbóná gan lórí irun mi torípé ó lè fọ irun jẹ́. Mo tún máa ń fi epo díẹ̀ sí irun mi. Epo bí epo òróró, shea butter tàbí epo kókò. Ìrọrùn mi, rọ̀ irun lọ́wọ́ láti máa gbé, má gbé, kí ó sì dá lójúrere. Nípa àtẹ̀wọ́dá, mo má ń yan irun tí kò ní fa irun mi pọ̀ jù. Bí àpẹẹrẹ, mi ò fẹ́ràn kí a fa irun mi sẹ́yìn gan tàbí kí a hun tó nira. Mo mọ̀ pé bí a bá ń fa irun pọ̀ jù, ó lè mú kó yọ, kó ya tàbí kó bọ̀. Nígbàmìí mo jẹ́ kí irun mi wà ní ipò ipò àdé ẹ̀bà rẹ̀ kí ó lè sinmi. Mo tún máa ń kó, kó irun mi mọ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Mo máa ń lọ, mo máa, mò ń lọ aṣọ ìborí, mò ń lo àlẹ̀ tàbí satin cap láti bo irun mi kí o má bá, kó, kí o má bà rún lórí ìbùsùn. Ní ìparí, bí mo ṣe má ń ṣe irun ni pé mo má ń wẹ̀ ní àkọ́kọ́ tó yẹ. Mo ń lo ohun èlò tó dá. Mo yàgò fún oru púpọ̀ àti, àti wẹ́dà tó nira. Mo tún ń kó mọ dáadáa nígbà tí mo bá lọ sùn. Mo gba pé bí a bá tọ́jú irun wa dáadáa, kì í ṣe pé ó máa dá lójú rẹ nìkan, ó tún fi hàn pé a ń tọ́jú ara wa dáadáa.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

Nígbà wo ni o máa ń ṣe, ṣe ìmọ́tótó ilé rẹ? Ní gbogbo ọ̀sẹ̀, mo máa ń ṣètò àkókò pàtàkì fún ìmọ́tótó ilé mi. Ilé tí mo, ilé tí ó mọ́ kì í ṣe fún ìrísí nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ fún ìlera, àlàáfíà àti ìtúnu ọkàn. Nígbà tí ilé bá mọ́, inú ẹni máa dùn sí i, ironu a sì mu. Nípa tì, nípa tèmi mo máa ń ṣe ìmọ́tótó ilé mi lọ́pọ̀ ìgbà. Mo máa ń bẹ̀rẹ̀ ní kùtùkùtù òwúrọ̀, pàápàá jùlọ ní ọjọ́ Sátidé. Ní ọjọ́ yẹn, mo ní àkókò púpọ̀ nítorí mi ò lọ sí iṣẹ́ tàbí ilé ìwé. Nígbà tí mo bá ji, mo kọ́kọ́ gbàdúrà, mo sì ṣètò ohun tí mo fẹ́ ṣe lẹ́yìn náà. Mo bẹ̀rẹ̀ sí í fọ ilé, mo ni ilé, mo sì yí àga àti tábìlì padà. Mo tún máa ń wẹ́ aṣọ ní ọjọ́ tí mo bá rí ààyè. Aṣọ tí kò bá mọ́ ó lè fa àrùn. Nítorí náà mo máa ń ṣọ́ra púpọ̀. Nígbà tí mo bá, nígbà tí mo bá parí ìwé, mo máa ń gbé wọn sítà kí orún lè gbẹ wọn dáadáa. Lẹ́yìn iyẹn, mo tún máa ń ṣètò ibùsùn mi. Mo sì máa ń fi gbogbo nǹkan sí ibi tó yẹ. Ní gbogbo ọjọ́ kì í ṣe Sátidé nikan ni mo máa ń ṣe ìmọ́tótó kékeré kékeré. Bí àpẹẹrẹ ní òwúrọ̀ kí n tó lọ sí sí ibi iṣẹ́, mo máa ń tún ibu-ibùs-ibu- ibùsùn mi ṣe. Mo sì máa ń kó ìdọ̀tí jọ. Ní alẹ́ kí n tó lọ sùn, mo máa ń ṣè ayewó ilé, ṣè ayewó ilé kí n rí idaju pé kò sí ibi tí ó dọ̀tí. Ìdí tí mo fi ń ṣe eyí, eyí ńi pé mo fẹ́ kí ilé mi jẹ́ ibi tí ó mọ́. Ilé tí ó mọ́ on jẹ kíń ráyé ronu dáadáa. Ó sì ń mú inú mi balẹ̀. Pẹ̀lú èyí, ìmọ́tótó tún kọ́ mi ní ìbáṣepọ̀, ìṣètò àkókò àti ojúṣe. Ní ìparí, mo lè sọ pé mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo ọjọ́. Ṣùgbọ́n, ṣùgbọ́n mo máa ń ṣe èyí tó pọ̀ jù lórí ìparí ọ̀sẹ̀

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Sé o mọ àmì ìràwọ̀ rẹ? Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ jẹ́ oun tó jẹ́ pé à ń lò láti ṣàlàyé ìwà, ìrònú àti àṣà ẹni gẹ́gẹ́ bí ọjọ́ tí a bá, tí a bí. Ọ̀pọ̀ ènìyàn máa ń gbàgbọ́ pé àmì ìràwọ̀ lè ṣe, ló lè sọ bí ìgbésí ayé wa ṣe rí, bí a ṣe ń hùwà àti bí a ṣe ń bá àwọn mi ṣiṣẹ́. Nípa tèmi, mo mọ àmì ìràwọ̀ mi, mo sì, mo sì síká díẹ̀ nípa rẹ̀. Wọ́n ń sọ pé àmì ìràwọ̀ mi ó jẹ́ kí n, ó jẹ́ kí n jẹ́ ẹni tó fẹ́ràn ìtàn àti ìrònú ìdílé. Wọ́n tún sọ pé mo máa ń fẹ́ràn ìtẹ́lọ́rùn àti ìlè, ìtẹ́lọ́rùn ìbáṣepọ̀ rẹ àti ìjà jọ òd-ọ̀dọ́dó. Nígbà mi, mo lè jẹ ẹni tó, tó rònú púpọ̀ ṣùgbọ́n èyí tún jẹ́ kí n ṣọ́ra nínú ohun tí mo bá fẹ́ ṣe. Síbẹ̀, mi ò gbà pé àmì ìràwọ̀ nìkan ló pinnu ayé ẹni. Mo gbàgbọ́ pé ìṣọ̀ṣọ́nà ìdílé, ẹ̀kọ́ àti, ẹ̀kọ́ tí a kọ́ àti ìpinnu tí à ń ṣe ló ń dá ìgbésí ayé wa sílẹ̀ jù lọ. Àmì ìràwọ̀ lè jẹ́ ìtàn ìfẹ́ràn ṣùgbọ́n ẹni kọ̀ọ̀kan ló ní ojúṣe láti dá ara rẹ̀ sílẹ̀, sílẹ̀ dáadáa. Ní gbogbo ìgbà, mo máa ń wọ, mo máa ń wo àmì ìràwọ̀ gẹ́gẹ́ bí ohun tí ó lè jẹ́ kó rọrùn fún mi láti mọ ara mi dáadáa. Ó ń jẹ́ kí n rònú lórí agbára àti aláìlẹ́à tí mo ní. Ṣùgbọ́n mo tún mọ̀ pé mo lè lo, mo lè kọ ara mi, mo lè yí ìwà mi padà, mo sì lè dáa sí, sínú gbogbo ọjọ́. Ní ìparí, bẹ́ẹ̀ni mo mọ àmì, àmì ìràwọ̀ mi ṣùgbọ́n mi ò fi gbogbo ìgbésí ayé mi lè e lọ́wọ́. Mò ń lò ó gẹ́, mò ń lò ó gẹ́gẹ́ bí ìtàn ìmọ̀lá ẹni kì í ṣe gẹ́gẹ́ bí ìpinnu ayé. Ẹ ṣé gan.

Ṣé o ti lú etí rẹ? Ẹ káàárọ̀, Ẹ káàsán, ẹ kú alẹ́ gbogbo yín. Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì gan nínú ayé wa. Ṣé o ti lu etí rẹ? Ìtumọ̀ rẹ̀ ni pé ṣé o ti gbọ́ àbí ṣé o ń fetí sí, o ń fetí sí dáadáa. Ní Yorùbá lú etí kì í ṣe pé a ń lu etí wa gidi rárá o. Ó tún mọ̀ sí pé a ń gbọ́, a tún ń fetí sí ohun tí a gbọ́ pẹ̀lú ọpọlọ àti ọkàn wa. Lónìí, ọ̀pọ̀ èèyàn ń gbọ́ ṣùgbọ́n kì í fetí sí i. Àwọn kan ń gbọ́ ohùn, ohùn ṣùgbọ́n wọ́n kì í mọ ìtumọ̀ ohùn, ohun tí a ń sọ. Ní ilé tí a ń fetí sí òbí wa. Ní ilé ẹ̀kọ́ tí a ń fetí sí olùkọ́ wa. Níbi iṣẹ́ ṣé a ń fetí sí alábojútó wa. Ní ìgbésí ayé ṣé a ń fetí sí ìkìlọ̀ àti ìmọ̀ràn. Ọ̀pọ̀ ìṣòro tó wà lórí ayé lónìí wá, wáyé nítorí pé ènìyàn, ènìyàn kò fetí sí dáadáa. Ẹni tí kò fetí sì kì í mọ ọ̀nà tó tọ́. Ẹni tó, ẹni tí kò fetí sì lè ṣubú sínú ẹrù. Ẹni tí kò fetí sì lè pàdánù àfààní, lè pàdánù àfààní. Mo ti rántí nǹkan. Ọmọ ọkùnrin kan ní bàbá rẹ̀ máa ń sọ fún un pé "Máa bá àwọn ọ̀rẹ́ burúkú lọ". Ṣùgbọ́n ọmọkùnrin náà kì í fetí sì. Ó ń gbọ́ but ṣùgbọ́n kò fetí sì. Nígbà tí ó bá yá, ó dara pọ̀ mọ́, ó dara pọ̀ mọ́ ẹgbẹ́ burúkú. Ìgbésí ayé rẹ̀ sì bàjẹ́. Nígbà náà, nígbà náà ló mọ̀ pé bí ó bá, bí mo bá ti lú etí mi tẹ́lẹ̀, ìṣòro yìí kì í ṣẹlẹ̀. Nítorí náà lónìí mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ ara wa pé ṣé o ti lú etí rẹ? Ni àkókò yìí ayé kún fún ìròyìn, rédíò, tẹlifíṣàn, fóònù, Facebook, TikTok, WhatsApp, gbogbo wọn. Gbogbo wọn ń sọ̀rọ̀ tí wa ṣùgbọ́n kì í ṣe gbogbo ohun tí a gbọ́ ni ó dára. Ídí nìyẹn tí a fi gbọdọ̀ fetí sí pẹ̀lú ọgbọ́n. Lu etí rẹ sí ohun tó ń kọ́ níwà ìrẹ̀, ohun tó ràn wá lọwọ́ láti dàgbà, ohun tó mú ìgbésí ayé rẹ dára. Ṣùgbọ́n má lu etí rẹ sí ìrò, ìrọ́. Má lu etí rẹ sí ọ̀rọ̀ tó ń fa, tó ń fa ẹ sí ibi burúkú. Má lu etí rẹ sí ẹni tó fẹ́ ń tan ẹ jẹ ni. Nígbà tí o bá ń lú etí wa dáadáa, a máa ń di ènìyàn tó ní ìmọ̀ràn, a máa ń mọ ibi tí à ń lọ, a máa ń ṣí, a máa ń ṣì mọ ohun tí ó yẹ ká ṣe. Ní ìparí ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀, ṣé o ti lú etí rẹ? Kì í ṣe pé ó ń gbọ́ nìkan ṣùgbọ́n pé ó ń fetí sì.

Ṣé o máa ń jẹ gum? Bẹ́ẹ̀ni gum ti máa ń jẹ tí a sì ń túbọ̀ fọnu mọ́ ẹnu. Ọ̀pọ̀ wa ń jẹ gum rí, pàápàá nígbà tí a bá ń lọ sí ilé-ẹ̀kọ́, iṣẹ́ àbí ta bá fẹ́ kí ẹnu wa tutu. Ṣùgbọ́n ṣe ẹ ti rònú nípa ohun tí gum ti ẹ fẹ́ ṣe gan fún wa? Ní ìbẹ̀rẹ̀, ẹ jẹ́ ká yẹn sọ pé gum kì í jẹ oúnjẹ gidi. A kì í jẹ gum láti fi pa ebi bí ìrẹsì, àmàlà, tàbí ẹ̀bà. A máa ń jẹ gum kan fún ìdárayá, Ìtúnu ẹnu àti láti mú kí ẹnu wa dùn. Ọ̀kan lára ohun rere tí gum ṣe ni pé o jẹ́ kí ẹnu tutu. Ó lè dín òórun burúburú kúrò nínú ẹnu. Ó tún rán ènìyàn lọ́wọ́ láti máa fojú fọ̀yà dínkù, pàápàá nígbà ìbànújẹ́ tàbí ìrònú púpọ̀. Ṣùgbọ́n gum ní àwọn aìlera rẹ pẹ̀lú. Àkọ́kọ́ ni pé bí a bá ń jẹ gum lọ́pọ̀lọpọ̀, ó lè bajẹ́ eyín wa. Pàápàá tí gum bá ti ní ṣúgà fa ìrora nínú aya àti ẹnu. Ó tún lè jẹ́ kí a máa túbọ̀ darapọ̀ sí inú ìwà bí i jẹ gum nígbà tí a bá ènìyàn sọ̀rọ̀. Èyí kò dá lórí wa. Ni àṣà Yorùbá, a kọ́ wa pé ìwà ni ẹwà, ìwà ni ẹwà. Ìyẹn tún mọ̀ sí pé ìwà rere ló ṣe pàtàkì jù lọ. Nítorí náà bí a ṣe ń jẹ gum níwájú àgbà ní kíláàsì tàbí níbi iṣẹ́, ó lè hàn bí ẹni pé a kì í bọ̀wọ̀ fún ènìyàn. Ó dára kí a máa mọ ibi atí àkókò tí a fi le jẹ gum. Ní ìparí, èmi fúnra mi mo lè jẹ gum lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe lójoojúmọ́. Mo ń gbìyànjú láti jẹ kó kéré kí n sì rántí pé ìlera mi àti ìwà mi ṣe pàtàkì ju gum lọ. Nítorí náà mo fẹ́ bèrè lọ́wọ́ yín, ṣe o máa ń jẹ gum ni? Níbo ní ẹ rò pé ó yẹ ká jẹ gum?

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ohun tó ti pàtàkì nínú gan nínú ìgbésí ayé wa. Èyí tí a kì í bá kí a sábà ro pẹ̀lú oúnjẹ tó le fún tó lè rùn fún ìlera. Gbogbo wa mọ̀ pé ohun tí a bá jẹ ní ara wa, ní ara fi ń kọ ara rẹ, ara rẹ. Bí a bá ń jẹ oúnjẹ tó dára, ara wa á dára ṣùgbọ́n bí a bá ń jẹ oúnjẹ tó kún fún epo, ṣúgà àti ìdíje, ẹ́ léra ara wa á bẹ̀rẹ̀ sí eré wáyé. Ohun tó jẹ́ ohun tó lẹ́ro fún ìlera ni oúnjẹ tí kún fún ẹfọ́ àti ẹṣo ni àmúradàgbà bíi ẹran, ẹja, ẹyin. Ni irùn gbín bí ìrẹsì, àgbàdo, ọkà tí kì í pọ̀ jù lọ nínú epo àti ṣúgà. Ni àṣà Yorùbá, a ní ọ̀pọ̀ oúnjẹ tó dára gan fún ìlera wa bí àpẹẹrẹ eba àti ẹ̀fọ́ rírò, àmàlà àti ewédú, iyán àti ẹ̀gúsí tàbí ọbẹ̀ ilá, moimoi, àkàrà àti àgbàdo. Gbogbo wọn n fun àfààní púpọ̀ fún ara wa. Wọ́n ń fún wa ní agbára, wọ́n ń jẹ́ kí ẹ̀jẹ̀ wa dára, wọ́n sì ràn wá lọ́wọ́ láti yàgò fún àrùn. Ṣùgbọ́n ní ayé òde òní, ọ̀pọ̀ wa ti bẹ̀rẹ̀ sí í fẹ́ junk food bí i hamburger, shawarma, pizza, mímu tó kún fún ṣúgà. Oúnjẹ tí a bá rà lójú pópó láì mọ bí wọ́n ṣe pèsè, pèsè. Èyí le dùn lójú ṣùgbọ́n ó lè bàra jẹ́, ó lè bà jẹ́ ìlera wa lọ́jọ́ iwájú. Bí a ṣe ń jẹ oúnjẹ tó lẹ́wùn fún ìlera, ara wa á túbọ̀ lágbára, a kì í máa ń sá ìtàn lọ́pọ̀lọpọ̀, a máa ń ní ìmúra inú, ìmúra ọpọlọ àti ayọ̀ nínú ara. Ní ìparí, èmi fún ra mi, mò ń gbìyànjú láti jẹ ẹ̀fọ́ lojo ju mo.

Yàrá wo ni nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ibi kan tó ṣe pàtàkì, pàtàkì gan sí mi nínú ilé wa. Ilé ni, ilé ni ibi tí a ti ń rí ìtùnú, àbò àti ìsinmi. Nínú ilé kan, a ní ọ̀pọ̀ yàrá; yàrá ìtura, yàrá ìjẹun, yàrá ìsun, yàrá ìdánilẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sugbọn nínú gbogbo wọn, yàrá tí mo fẹ́ràn jù ni yàrá ìsun mi. Kí ló dé tí mo fi fẹ́ràn yàrá ìsun mi jù? Àkọ́kọ́ ni pé, yàrá ìsun mi ni ibi tí mo ti ń sinmi dáadáa. Nígbà tí mo bá ti rẹ̀ láti inú iṣẹ́ ọjọ́, ilé ẹ̀kọ́ tàbí ìrìn àjò, mo máa ń wọ yàrá ìsun mi. Mo sì ń dùbúlẹ̀ ara mi máa balẹ̀ lẹ́ẹ̀sẹ̀kẹsẹ̀. Ẹlẹ́ẹ̀keji, yàrá ìsun mi ni ibi tí mo ti ń ronú pẹ̀lú ara mi. Nígbà mìí mo máa ń jókòó lórí ibùsùn mi, mo ń ronú nípa ọjọ́ mi, ohun tí mo ṣe dáadáa àti ohun tí mo fẹ́ ṣe dára sí lọ́la. Ó ń ràn mí lọ́wọ́ láti mọ ara mi dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta, yàrá ìsun mi ni ibi tí mo ti ń ka ìwé, gbọ orin tàbí lo fóònù mi láti ìdálẹ́bi púpọ̀. Níbẹ̀ ni mo ti ń rí àlàáfíà gidi. Yàrá ìsun mi tún mọ́ ó sì dá lójú. Mo máa ń gbìyànjú láti mọ̀, ṣètò ibùsùn mi dáadáa, máa jẹ́ kí aṣọ tàbí ìkọ́kọ́ fún, nítorí pé mo mọ pé ibi tí mo bá wà tí ó bá mọ́, tí ó bá dáa, ó máa jẹ́ kí inú mi dùn. Ni àṣà Yorùbá a máa ń sọ pé ilé ẹni ni a ti ń kọ́ ẹ̀kọ́ ìwà. Ìyẹn túmọ̀ sí pé ilé ni a ti ń kọ́ ara wa sí ìwà rere àti ìtọ́jú ara ẹni. Yàrá ìsun mi kò mi yàrá ìsun mi kọ mí pé kí n jẹ́ ní onítọ́jú ara mi, kí mọ ìgbà tí mo fẹ́ sinmi, kí mọ bí mo ṣe ń ṣètò ayé mi. Ní ìparí, bí mo ṣe ń fẹ́ràn yàrá ìsun mi kò tún mọ̀ sí pé àwọn yàrá mi kò dáa. Gbogbo yàrá nínú ilé wa dáa ṣùgbọ́n yàrá ìsun mi ni mo fẹ́ràn jù, nítorí pé ó fún mi ní ìtùnú, ìsinmi àti àlàáfíà. Nítorí náà mo fẹ́ bẹ̀rẹ̀, mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Yàrá wo ni inú ilé yín ni o fẹ́ràn jù? Kí ló dé fi ẹ fẹ́ràn yàrá rẹ? Ẹ ṣé púpọ̀ fún gbígbọ mi.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìbéèrè yìí ṣe pàtàkì gan nínú ìgbésí ayé wa lójoojúmọ́. Ọjà kì í ṣe ibi tí a kàn ra oúnjẹ nìkan, ó tún jẹ́ apakan pàtàkì nínú àṣà, ìlera àti ìdàgbàsókè àwùjọ wa. Ni Yorùbá a máa ń sọ pé ọjà ni ọkan ayé torí pé ibi tí a ń pàdé ara wa. A ti ra ohun tí a ń jẹ, tí a wọ̀, tí a fi ń gbé ìgbé si ayé wa. Bí a fẹ́, bí a bá fẹ́ kí ayé wa dà, a gbọdọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìtọ́jú àwọn ọjà wa. Ìtọ́jú ọjà túmọ̀ sí pé a ń pa àyíká irẹmọ, a kì í da ìdọ̀tí sílẹ̀ níbẹ̀, a kì í da ìdọ̀tí sílẹ̀ níbẹ̀, a ń bojú tó ohun tí a rà àti ibi tí, tí a ti rà. Ọ̀pọ̀ ìgbà a máa ń rí pé àwọn èèyàn ju ìdọ̀tí sílẹ̀ nínú ọjà, wọ́n kì í fi sínú àpò ìdọ̀tí. Iṣẹ́ bẹ́ẹ̀ lè fa àrùn bí kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti àwọn àrùn míì. Ìlera wa dà lórí bí mo ṣe, bó ṣe mọ, mọ ayé wa tó. Nígbà tí mo bá lọ sí ọjà, èmi máa ń ṣe àfiyèsí pé mo kì í ìdọ̀tí sílẹ̀, mo ò kí ìdọ̀tí ti sílẹ̀. Mo máa ń ra lọ́dọ̀ àwọn oníṣọ̀wọ̀ tó mọ̀ tí wọ́n sì ń pa ayé wọn mọ́. Mo tún máa ń kìlọ̀ fún àwọn pé kí wọ́n pa ọjà mọ́. Ìtọ́jú àti tuntun tì mú, túmọ̀ sí pé a gbọdọ̀ bojú tó àwọn oníṣọ̀wọ̀, a kì í já wọn lórí owó júbọ, jú bó ṣe yẹ lọ. A sì gbọdọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìbásepọ̀ rere. Bí a ṣe ń tọ́jú ara wa ni a tún ń tọ́jú ọjà. Ní ìparí, mo fẹ́ sọ pé bí a bá fẹ́ kí ìlera dára dára, kí ayé wa mọ́, kí àwùjọ wa sì dàgbà, a gbọdọ̀ ṣe ìtọ́jú àwọn ọjà wa kí a máa ṣe wo ọjà gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí ibi tó ṣe pàtàkì. Ṣùgbọ́n kí a wo gẹ́gẹ́ bí apakan iye wa. Ẹ jọ, ẹ jẹ́ ká kí, ẹ jẹ́ ká kí bẹ̀ láti ní òní lọ kí a pa, kí a pa ọjà mọ́, kí a máa ṣe dá àrùn sílẹ̀, kí a jẹ́ tí a sì jẹ́ àpẹẹrẹ rere fún àwọn èèyàn.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Ìbéèrè yìí ṣe pàtàkì gan nínú, nínú ìgbésí ayé wa. Ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ sún, sún pé ṣùgbọ́n ìjí ní kùtùkùtù ní ọ̀pọ̀ ànfàní tó ń ràn wá lọ́wọ́ láti ṣàṣeyọrí nínú ayé. Ni Yorùbá máa ń sọ pé ẹni tó bá jí ní kùtùkùtù ní ayé máa ń ran lọ́wọ́. Itùnmo rẹ̀ ni pé tí o bá bẹ̀rẹ̀ ọjọ́ rẹ títí kùtù ní ànfàní láti ṣètò ara rẹ dáadáa. Kò ṣiṣẹ́, kò ṣiṣẹ́ ọ̀pọ̀ nǹkan ń ṣáájú, ọ̀pọ̀ nǹkan ń ṣáájú kí àwọn mí tó jí. Nígbà tí mo bá jí ní kùtùkùtù mo máa, mo ní àkókò láti ronú dáadáa, mo lè gbàdúrà tàbí ṣe àsárọ́, àsáró. Mo lè ṣètò ohun tí mo ti máa ń ṣe lọ́jọ́ náà. Mo sì ń rí pé, pé ọ̀pọ̀lọ́, ọ̀pọ̀lọ́ mi tutù ju, ọ̀pọ̀lọ́ mi tutù ju. Jí ní kùtùkùtù tún jẹ́ kí a máa ń ṣiṣẹ́ dáadáa. Ni àtíkọ̀ òwúrọ̀, ayédára, ariwo kọ̀po pupo, ìdákẹ́jẹ́ sì wà. Èyí ń jẹ́ kí a lè kọ ìmọ̀ràn ọjọ́, ká kọ́, ká kọ́ ká ka ìwé tàbí ká ṣiṣẹ́ láìsí, láìsí ìdánilẹ́kùn. Ṣùgbọ́n kì í ṣe pé jí ní kùtùkùtù rọrùn fún gbogbo ènìyàn. Díẹ̀, díẹ̀ lè, díẹ̀ lọ sùn pé nítorí fóònù, tẹlifíṣàn tàbí eré lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n bí a bá fẹ́ jẹ́ ní kùtùkùtù a gbọdọ̀ dín àkókò fóònù kú ní alẹ́ lọ sùn ní kùtùkùtù, ṣètò àkókò òru wa dáadáa. Nígbà tí a bá jí ní kùtùkùtù lọ́rọ̀ lọ́rọ̀, ara wa yóò mọ̀, ara wa yóò mọ́ síi. Ọ̀pọ̀lọ́ wa yóò, ọ̀pọ̀lọ́ wa yóò tutù síi, ìlera wa, ìlera wa yóò dá síi. A sì máa ń rí ayọ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ wa dáadáa. Ni ìparí mo fẹ́ sọ pé jí ní kùtùkùtù, jí ní kùtùkùtù kì í ṣe ìṣòro, ó jẹ́ ànfàní. Ó ń jẹ́ kó rọrùn fún wa láti ṣàṣeyọrí, láti mọ ara wa dáadáa àti láti gbádùn ọjọ́ wa. Nítorí náà jẹ́ ká bẹ̀rẹ̀ láti òní lọ, ká dín òrùn pẹ́ kú, ká dín òrùpẹ́ pé kú, pẹ́ kú. Ká dín ní, ká dín òrùn pẹ́ kú, ká jí ní kùtùkùtù ká sì lọ, ká sì lò àkókò òwúrọ̀ wa dáadáa.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ní ìgbésí ayé mi ojoojúmọ́, mo máa ń jẹ oúnjẹ alẹ́ lẹ́ẹ̀kan lójoojúmọ́. Àkókò tí mo bá, àkókò tí mo sábà máa ń jẹ jẹjẹ láàrin àkókò méje sí mẹ́sàn alẹ́. Dá lóri bí ọjọ́ mi, ọjọ́ mi ṣe rí. Ó dá lóri bí ọjọ́ mi ṣe rí. Ni ọjọ́ tí mo bá ti iṣẹ́ púpọ̀ tàbí tí mo bá kẹ́kọ̀ọ́ pé ó lè pẹ́ díẹ̀ kí n tó jẹun alẹ́. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti má jẹ́, má jẹ pẹ́ gan torí, torí pé jíjẹ pẹ́ léèní, léèní, léèní pa ipa lórí ìlera. Oúnjẹ alẹ́ ṣe pàtàkì gan ni torí pé ó ń rọ̀, ó ń ran ara lọ́wọ́ láti tún agbára sin lẹ́yìn iṣẹ́ ọjọ́ gígùn. Bí mo, bí mo bá jẹ oúnjẹ alẹ́ ní àkókò tó yẹ, ara mi á tutù dáadáa, mo sì máa ń sùn dáadáa nígbà, nígbà mín. Bí mo bá jẹ pẹ́ ju, jẹ pẹ́ ju, mo máa ń rí, mo máa ń rí pé ìṣún mi, ìṣún mi kò péye, inú mi sì lè dùn. Nípa irú oúnjẹ tí mo máa ń jẹ ní alẹ́, mo fẹ́ kí ó jẹ oúnjẹ tí kò wuwo gan. Mo lè jẹ ìrẹsì díẹ̀ pẹ̀lú ẹ̀fọ́ tàbí àmàlà pẹ̀lú ọbẹ̀ rọrùn, rọrùn. Nígbà tí, nígbà mín mo lè jẹ àkàrà tàbí búrẹ́dì pẹ̀lú ẹyin. Ẹyi n ń ràn mí lọ́wọ́ láti máa jẹ oun tó pọ̀ jù kí ara mi lè sinmi dáadáa. Ní ìgbà kan, mo rántí pé mo máa ń jẹ oúnjẹ alẹ́ pẹ́ gan, pàápàá jùlọ nígbà tí mo bá ń wa, nígbà tí mo bá ń wo tẹlifíṣàn tàbí lo fóònù. Ṣùgbọ́n mo ti kọ ẹ̀kọ́ pé ìṣètò àkókò jẹ́ ohun pàtàkì ní, ní báyìí. Mo ń gbìyànjú láti ṣètò àkókò mi dáadáa kí n lè jẹun ní àkókò tó bojú mu. Ní ìparí, mo lè sọ pé mo máa ń jẹ oúnjẹ alẹ́ lẹ́ẹ̀kan lójoojúmọ́. Mo sì ń gbìyànjú láti jẹ ẹni, láti jẹ ní àkókò tó dára fún ìlera mi. Mo gbàgbọ́ pé jíjẹun ní àkókò tó, tó tọ̀ àti jíjẹ oúnjẹ tó dára máa ń jẹ́ kó rọrùn fún ènìyàn láti ní ìlera tó péye, tó péye àti ìgbésí ayé tó da.

Àwọn app wo ni o máa ń lò jù? Ẹ̀ku arọ́ ẹ̀ku ọ̀sàn ẹ̀ku alẹ gbogbo yín. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn app tí mo máa ń lò jù lórí fóònù mi àti ìdí tí mo fẹ́ràn wọ́n. Ni àkókò yìí ayé ti yí padà gan, fóònù wa kò kan jẹ́ fún pípa ènìyàn pé mọ́, ó ti di, ó ti di ìrìnsẹ̀ pàtàkì fún ẹ̀kọ́, iṣẹ́, ìbánisọ̀rọ̀ àti ìgbádùn. Èmi fúnra mi mo ní àwọn app mẹ́ta tàbí mẹ́rin mi ò lè fi sílẹ̀ rara. App àkọ́kọ́ tí mo máa ń lò jù ni WhatsApp. Mo fi ń bá ẹbí mi, ọ̀rẹ́ mi, àwọn alábàátiṣẹ́ mi sọ̀rọ̀. Mo ń fi ránṣẹ́, gba fọ́tò, fídíò àti ìkọ̀wé. Ohun tí mo fẹ́ràn jù lọ nípa WhatsApp ni pé ó rọrùn láti lò, ó sì yára ní gbogbo ọjọ́. Mo máa ń ṣàyẹ̀wò WhatsApp lọ́pọ̀, lọ́pọ̀ ìgbà láti ríi bóyá ẹnikẹ́ni ránṣẹ́ sí mi. App kejì ni YouTube. YouTube jẹ́ ibi tí mò ń kọ́ ọ̀pọ̀ nǹkan tuntun. Mo má ń, mo má ń fi wo fídíò nípa ẹ̀kọ́, ìròyìn àti bí a ṣe ń ṣe àwọn ohun kan. Nígbà mi tí mo bá fẹ́ sími, mo má ń wo fídíò ẹlẹ́rìn-ín tàbí fídíò ìtàn. YouTube sì ń ràn mí lọ́wọ́ púpọ̀ nínú ẹ̀kọ́ mi. App kẹ́ta ni Google. Nígbà tí mo bá ní ìbéèrè kankan, ohun àkọ́kọ́ tí mo má ń ṣe ni pé mo máa ń lọ sí Google. Mo lè wá, mo lè wá ìtumọ̀ ọ̀rọ̀, ìtàn, ìmọ̀ sa-, ìmọ̀, ìmọ̀ sáyẹ́ǹsì tàbí ìròyìn tuntun. Google jẹ́ bí olùkọ́ tí kò rẹ́ mi láti béèrè lọ́dọ̀ rẹ̀. App mìíràn tí mo tún fẹ́ràn ni TikTok àti Facebook. Lórí TikTok, mo má ń wo oríṣiríṣi fídíò tí ó lè kọ́ mi ni nǹkan tàbí mú mi rẹ́rìn-ín. Lórí Facebook náà mo ń rí ìròyìn, mo má ń bá àwọn ènìyàn mi náà sọ̀rọ̀, mo sì ń rí ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé Ni gbogbo rẹ̀ àwọn app wọ̀nyí wọ́n di apá kan ìgbésí ayé mi. Wọ́n má ń ràn mí lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́, láti bá ènìyàn sọ̀rọ̀ àti láti gbádùn àkókò mi. Ṣùgbọ́n mo tún mọ̀ pé a gbọdọ̀ lò wọ́n pẹ̀lú ìṣọ́ra kí wọ́n má ba jẹ́ àkókò wa tàbí ìlera wa. Ni ìparí, mo lè sọ pé WhatsApp, YouTube, Google àti TikTok pẹ̀lú Facebook ni àwọn app tí mo máa ń lò jù lọ torí pé wọ́n ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọ́pọ̀.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọ́n ni o lọ. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ tí ó ṣẹlẹ̀ sí mi láti ìgbà tí mo jí lórí ọ̀nà títí di àsìkò yìí. Ọjọ́ mi bẹ̀rẹ̀ ní kutukutu òwúrọ̀. Nígbà tí mo jí, mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìye àti àláfíà. Lẹ́yìn náà, mo, mo, mo wẹ̀, mo fọ́ ẹnu, mo sì múra tán fún ọjọ́ tuntun. Lẹ́yìn tí mo parí ìmúra, mo ń jẹun òwúrọ̀ pẹ̀lú ẹbí mi. A jẹun pọ̀, a sì bá ara wa sọ̀rọ̀ díẹ̀ nípa ohun tí a fẹ́ ṣe lónìí. Mo rí pé ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí ṣe pàtàkì gan nítorí ó mú àyọ àti inú, ìtùnú wa sí ọ̀kàn. Lẹ́yìn oúnjẹ òwúrọ̀, mo ń bẹ̀rẹ̀ iṣẹ́ mi tàbí ẹ̀kọ́ mi. Mo kó gbogbo ohun èlò tí mo lè nílò jọ, mo sì fojú ẹnu rẹ̀ dojú kọ ohun tí mo fẹ́ ṣe. Nibí, níbi iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́, mo pàdé àwọn ọ̀rẹ́ mi àti àwọn alábàátiṣẹ́. A si ṣépọ̀, a sì ran ara wa lọ́wọ́ níbí tí a lè ṣe. Òkan lára àwọn iṣẹ́ pàtàkì tó ṣẹlẹ̀ lónìí pé mo kọ́ ẹ̀kọ́ tuntun kan. Mo rí pé ìmọ̀ tuntun ń jẹ́ kí ọpọlọ mi lágbára síi. Ó sì ń fún mi ní ìtara láti máa tẹ̀síwájú. Bí ó tilẹ̀ jẹ́ pé ìṣòro díẹ̀ wà, mo, mi ò jẹ́ kó dá mi dúró. Mo dojú kọ rẹ̀ pẹ̀lú ìṣòro àti ìgboyà. Ni àárọ̀ ọjọ́, mo tún rí àkókò láti sinmi díẹ̀. Mo ń jẹun ọ̀sán, mo sì bá ọ̀rẹ́ kan sọ̀rọ̀. Ìbánisọ̀rọ̀ wa dùn, ó wà dún gan nítorí àjíroro nípa ìgbésí ayé èyí tí wà àti ohun tí a fẹ́ ṣe lọ́jọ́ iwájú. Ni ìrọ̀lẹ́, mo tún padà sí ilé. Mo rán ní iṣẹ́ ilé díẹ̀. Mo sì lo àkókò pẹ̀lú ẹbí mi, ẹbí mi lẹ́ẹ̀kan si. A jọ jẹun alẹ́, a sì tún sọ̀rọ̀ nípa ohun tí gbogbo wa ṣe lónìí. Nígbà tí ọjọ́ ń lọ sí òpin, mo tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lónìí rẹrẹ àti kì ń dùn, kì í dùn. Mo mọ̀ pé gbogbo ìṣẹ̀lẹ̀ nínú ìgbésí ayé wò, ó ń kọ́ wa ní ẹ̀kọ́. Ni ìparí, àwọn iṣẹ́ tí ó lọ, tí ó lọ lónìí kọ mi pé kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́, kí n ti iṣẹ́ takuntakun, kí n má bá àwọn ènìyàn mi, kí n má bá àwọn ènìyàn mi dára, kí n máa kọ́ ẹ̀kọ́ tuntun lójoojúmọ́.

Ṣé o máa ń ronú nígbà tí o bá ń sùn? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ìsun. Ìyẹn bí a ṣe ń sùn àti bóyá ìsun wa máa ń rọrùn tàbí kí ronu. Ọ̀pọ̀ ènìyàn ló ń sùn ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló ń sùn dáadáa. Diẹ ló máa ń yíi lórí ibùsùn, diẹ ló máa ń jí láàárín òru, díẹ̀ sì máa ń rí ààlà tó ń dá wọn lọ́rọ̀. Ní tiẹ ì sun rọrùn túmọ̀ sí pé ènìyàn sín-sùn pẹ̀lú àlàáfíà láìsí ìbànújẹ́, láìsí ìbẹ̀rù, sí ọpọlọ àti ara mí sin sinmi dáadáa. Nígbà tí a bá ń sùn dáadáa, ara wa máa ń tú-- a máa ń tú ara wa ti ṣe, ọpọlọ wa ó máa ń sinmi. Ìyẹn, ìyẹn ló jẹ́ kó rọrùn fún wa láti jí lówúrọ̀ pẹ̀lú ayọ̀ àti agbára. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni ìsùn máa ń-- wa máa ń rọrùn. Ọ̀pọ̀ nǹkan ló lè jẹ́ kó sọ̀rọ̀ fún wa láti sùn. Apẹ̀rẹ̀, apẹ̀rẹ̀ ní ìrònú púpọ̀. Nígbà tí ọpọlọ wa kún fún àníyàn, ìṣòro tàbí ìbànújẹ́, ó máa ń ṣòro, ó máa ń ṣòro fún wa láti gba ojúmọ̀. A lè, a lè, a lè ń rò pé kí ni mo máa ṣe lọ́la? Kí ni yóò ṣẹlẹ̀ sí mi tí mo máa ṣ'àṣèyọrí? Gbogbo ìrònú wọ̀nyí máa ń dènà, dènà ìsùn, ìsùn ìrọ̀rùn. Ìdi miran ní lílo fóònù àti tẹlifíṣàn ṣáájú, ṣáájú ìsùn, ìsùn. Ọpọ wa máa ń lórí fóònù títí di àsìkò tí a fẹ́ sùn. Ìmọ́lẹ̀ tó ń jáde láti inú fóònù lè jẹ́ kó ṣòro fún ọpọlọ wa láti mọ̀ pé àsìkò sísùn ti dé. Pẹ̀lú ìyẹn, pẹ̀lú ìyẹn ohun tí a bá ṣe, ohun tí a bá jẹ ṣáájú ìsùn ń ṣe pàtàkì. Bí a bá ń jẹ́ oun tó wúwo gan tàbí oun tó ní ata púpọ̀ ó lè jẹ́ kó ṣòro fún wa láti sùn. Ara wa máa ń ṣi ṣẹ́ lórí ìjẹun dípò kò sí mí. Ní-ní temí, mo rí i pé ìgbà tí mo bá gbàdúrà ṣáájú ìsùn, tí mo bá dákẹ́, tí mo bá ti pa fóònù sílẹ̀ díẹ̀, ìsùn mi, ìsùn mi máa ń ronú síi, ọpọlọ máa ń balẹ̀, ara mi sì máa ń sinmi dáadáa. Nígbà tí mo jí ní òwúrọ̀, mo máa ń ní, mo máa ń ní ìtara láti dojúkọ ọjọ́ tuntun. Nítorí náà, kí ni a lè ṣe kí ìsùn wa, wa lè rọrùn? Àkọ́kọ́ ni pé kí a dín ìrònú kù ṣáájú ìsùn. Ka máa máa jẹun tó wúwo ṣáájú sùn. Ka, kí á ṣẹ̀dá àkókò ìsùn tó dàjú fún ara wa lójoojúmọ́. Ní ìparí, ìsùn rọrùn jẹ́ àpá kan pàtàkì nínú iléra wa. Bí a bá ń sùn dáadáa, a máa ń ní ayọ̀, agbára àti ọpọlọ tó mọ́.

Ibo ni o máa ń ra nǹkan? Mo máa ń ra nǹkan mi ní ọjà, àti ní ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa. Ní ìlú tí mò ń gbé, ọjà ńlá kan wà tí wọ́n ń pè ní ọjà àárín bùnbùn. Nibẹ̀ yẹn ni mo ti máa ń ra púpọ̀ nínú ohun tí mò ń nílò, bíi oúnjẹ, ẹran, ẹja. Èso, ẹ̀fọ́, aṣọ, bàtà àti irinṣẹ́ ilé. Nígbà tí mo bá fẹ́ ra oúnjẹ, mo máa ń lọ sí ọjà lọ́ oṣẹ̀oṣẹ̀. Mo fẹ́ràn láti ra ẹ̀fọ́ tuntun nítorí pé ó dára fún ìlera. Mo tún máa ń ra ata, àlùbọsa, tomátì àti ẹja tuntun. Àwọn obìnrin tí won ta ọjà máa ń mọ́ mi dáadáa, wọ́n sì máa ń fún mi ní owó díẹ̀ kúrò lórí owó tí wọ́n bá sọ̀. Nígbà mì, tí mo bá fẹ́ Ra aṣọ tàbí bàtà, mo máa ń lọ sí ṣọ́ọ̀bù ńlá tó wà ní ọ̀nà pọ́pọ̀. Nibẹ̀ yẹn, àwọn nǹkan wà lójú ọ̀nà, wọ́n si ń ṣètò wọn dáadáa. Ó rọrùn fún mi láti nee ohun tí mo fẹ́, mo sì lọ nee owó rẹ̀ dáadáa kí n tó rà á. Mo tún máa ń ra àwọn nǹkan díẹ̀ nípasẹ̀ fóònù mi, lórí ìkànnì ayélujára nígbà tí mo kò bá ní àkókò láti lọ sí ọjà tàbí ṣọ́ọ̀bù. Mo kàn ń lo fóònù mi, mo ń yoo ohun tí mo fẹ́, wọn a sì mú un wá sílé. Ohun tí mo fẹ́ràn jù lọ nípa ríra nǹkan ni pé, mo lè fi owó pamọ́ tí mo bá ṣàákíyèsí dáadáa. Mo máa ń fi iye owó tó wúlò sílẹ̀, kí ń má bàjẹ́ lọ́wọ́ ríra ohun tí mò ń nílò. Eyii remílowo láti jẹ oníwà ìṣúná tó dáa. Ní ìparí, mo máa ń ra nǹkan mi ní ọjà, ní ṣọ́ọ̀bù àti ní ìgbà tí ayélujára. Gbogbo ibi wọ̀nyí ní àǹfààní tirẹ̀, wọ́n sì ń jẹ́ kí ìgbésí ayé mì rorun, tó bá bẹ́ẹ̀ eṣe gan.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ní gbogbo, mo máa ń ní ìpàdé ẹ̀ẹ̀kan sí ìgbà mẹ́ta lọ́sẹ̀. Díẹ̀ lára wọn jẹ́ ìpàdé iṣẹ́, díẹ̀ sì jẹ́ ti ẹbí tàbí ẹgbẹ́ ìjọsìn. Kí n tó lọ sí ìpàdé kankan, mo máa ń múra dáadáa, mo sì máa ń ka ohun tí a fẹ́ dìròrò. Mo tún tu ń ṣe àkóónú kí n lè mọ ohun tí màá sọ. Ìpàdé iṣẹ́ mi máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀méje lọ́sẹ̀. Nígbà yìí, a máa ń díróró nípa iṣẹ́ tí a ti ṣe, àwọn ìṣòro tí a ti pàdé àti ohun tí a fẹ́ ṣe lọ́sẹ̀ tó ń bọ̀. Ìpàdé bẹ́ẹ̀ jẹ́ kó rọrùn fún wa láti ṣiṣẹ́pọ̀, kó sì mú kí á lòye ara wa dáadáa. Lẹ́yìn ìpàdé, mo máa ń kọ́ àwọn ìpinnu tí a ti ṣe sílẹ̀. Èyí ń jẹ́ kó rọrùn fún mi láti mọ ohun tí mo gbọ́dọ̀ ṣe àtàwọn àkókò tí mo ní láti parí wọn. Mo rí i pé ẹni tí kò bá ṣe bẹ́ẹ̀ lè gbàgbé. Àwọn ohun pàtàkì nípa ìpàdé ẹbí. A kò máa ń ní wọn lọ́sẹ̀ gbogbo, ṣùgbọ́n bí a bá ní, a máa ń lo àkókò yẹn láti bá ara wa sọ̀rọ̀ nípa ìlera wa, iṣẹ́ wa àti ohun tí a fẹ́ sọ lọ́jọ́ ìwájú. Ìpàdé bẹ́ẹ̀ mú ìbáṣepọ̀ wa lágbára. Mo tún ní ìpàdé ẹgbẹ́ ìjọsìn lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Níbi yẹn, a máa ń kọ́ ẹ̀kọ́, a máa ń gba àdúrà pọ̀, a sì tún ronú lórí bí a ṣe lè ran ara wa lọ́wọ́. Ìpàdé yìí mú ìgbàgbọ́ mi lágbára ó tuń jẹ́ kó rọrùn fún mi láti dojukó ìṣòro ayé mi. Ní kókó, mo rí i pé ìpàdé jẹ́ ohun pàtàkì nínú ìgbésí ayé mi. Wọ́n ń jẹ́ kó rọrùn fún mi láti tètò àkókò mi, láti ṣiṣẹ́pọ̀ pẹ̀lú àwọn mi àti láti mọ ibi tí mò ń lọ bí ó tilẹ̀ jẹ́ pé ìpàdé lè ba àkókò, ṣùgbọ́n ìtàn pínpín àti ìmúrí yàrá máa ń jẹ́ kó wúlò gan. Ní ìparí, mo lè sọ pé mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ ní ìgbà mélòó kan, kí kọ̀ọ̀kan wọn sì ran mi lọ́wọ́ láti dàgbà, láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti jẹ́ ẹni tó dà jù lọ nínú iṣẹ́ àti ìgbésí ayé mi. Ẹ ṣeun púpọ̀ fún àkókò yín.

Ṣé o ní àwòrán lára dáadáa? Ẹ̀ka ṣe o ní àwòrán lára, ó tún mọ̀ sí pé ṣe o fẹ́ràn fọ́tò tó máa ń yá àwòrán ara rẹ. Báwo ni o ṣe rí ara rẹ nínú fọ́tò? Lónìí mo máa sọ̀rọ̀ nípa ìbéèrè kan tó ṣe pàtàkì gan nínú ayé wa lónìí. Ṣé o ní àwòrán lára? Èyí tún mọ̀ sí pé ṣe o fẹ́ràn fọ́tò, ṣe o máa ń gbádùn mímú àwọn àwòrán ara rẹ tàbí o ṣe máa ń yàgò fún camera. Ní ọjọ́ ìsísìnyí, àwòrán jẹ́ àpá pàtàkì nínú ìgbésí ayé wa. A á fi àwòrán lórí WhatsApp, Facebook, Instagram àti TikTok. Ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn láti yá àwòrán ara wọn, wọ́n sì máa ń fi wọn sí àwọn ọ̀rẹ́ wọn àti ẹbí wọn. Fún idi e lara lára wa, àwòrán kì í ṣe ohun tí a ní lára. Wọ́n máa ń ní ìbànújẹ́ wọ́n àti sọ pé mi ò dá nínú fọ́tò tàbí camera kì í fẹ́ mi. Ṣùgbọ́n tí kára mi, mo ní àwòrán lára díẹ̀. Mo fẹ́ràn láti yá àwòrán nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí ẹbí mi. Kò sí pé mo fẹ́ fi gbogbo àwòrán sí orí ayélujára, ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n ti ọjọ́ tó da. Àwọn àwòrán jẹ́ ọ̀nà kan láti pa ákókò mọ́ kí a sì rántí àwọn ìṣẹ̀lẹ̀ tó dùn nínú ìgbésí ayé wa. Síbẹ̀síbẹ̀ kò yẹ kí àwòrán di ohun tó máa ń mú ka dín ara wa kú. Ọ̀pọ̀ ọ̀dọ́ lónìí fi ara wọn wẹ àwọn ènìyàn tó wà lórí ayélujára. Wọ́n máa ń wò pé kí ló dé tí kọ kò fi rí bẹ́ẹ̀ bí ẹni yìí. Èyí lè mú kí ẹni bẹ máa ní ìgboyà nínú ara rẹ̀. Ṣùgbọ́n óòtọ́ ni pé gbogbo wa yàtọ̀. Ọlọ́run ló dá wa lọ́tọ̀lọ́tọ̀, ó sì fi ẹ̀wà tí rẹ̀ sínu gbogbo wa. Ní ìgbà tí a bá ní àwòrán lára, ó yẹ ká mọ̀ pé kì í ṣe fọ́tò nìkan ló ń ṣe ẹni tí a jẹ́. Ìwà wa, ìbọn lára wa àti bí a ṣe ń wà sí àwọn ẹlòmíràn tún jẹ́ pàtàkì jù àwòrán lọ. Ẹni kan lè dàbí ẹni pé ó lẹ́wà nínú fọ́tò ṣùgbọ́n tí ìwà rẹ̀ kò bá da, àwọn ènìyàn kì yóò fẹ́ràn rẹ̀ gan. Tí ìwà rẹ kò bá da, àwọn ènìyàn kì yóò fẹ́ràn rẹ. Ní ìparí, ìbéèrè ṣe o ní àwòrán lára kì í ṣe pé ká fojú kan sí camera nìkan. Ṣùgbọ́n ká kọ́ láti fẹ́ ara wa gẹ́gẹ́ bí a ṣe rí. Bí o bá fẹ́ yá àwòrán rẹ dáadáa ni, bí ó kò bá sì fẹ́ kò sí ìṣòro. Ohun tó ṣe pàtàkì jùlọ ni pé ká ní ìtẹ́lọ́rùn nínú ara wa ká sì mọ̀ pé a ṣe fọkàn tán nínú níwájú Ọlọ́run àti ènìyàn. Mo júpẹ́ lọ́wọ́ yín fún àkókò yín.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ìlànà ìpolówó mi, bí mo ṣe ń gbèrò láti fi ọjà tàbí iṣẹ́ kan hàn sí ènìyàn kí wọ́n lè mọ̀ kí wọ́n sì fẹ́ ra tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́, ohun pàtàkì jùlọ ni pé mo gbọ́dọ̀ mọ ẹni tí mo fẹ́ ta, tí mo fẹ́ ta sí. Kì í ṣe gbogbo ènìyàn ni a lè ta ọjọ́ kan sí. Mo gbọ́dọ̀ mọ ọjọ́ orí wọn, ibi tí wọ́n ń gbé, ohun tí wọ́n ń fẹ́ràn àti ìṣòro tí wọ́n ń kojú. Nígbà tí mo bá mọ gbogbo èyí, ó máa ń rọrùn fún mi láti ṣe ìpolówó tó bá, tó bá wọ̀ mú. Ẹ̀lẹ́ẹ̀kẹjì, mo máa ń yá ọ̀nà tí mo fi máa polówó. Lónìí, ayé ti di ìmọ̀ ẹ̀rọ, ìmọ̀ ẹ̀rọ, ìmọ̀ ẹ̀rọ. A ní fóònù ayélujára, Facebook, WhatsApp, TikTok, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń lo àwọn ìkànnì wọ̀nyí láti fi fọ́tò, fídíò àti ìkéde síta nípa ọjà tàbí iṣẹ́ mi. Ṣùgbọ́n mi ò ní fí í sí ayélujára nìkan. Mo tún lè ìpol, mo tún lè lo ìpolówó ní ọjà, ní ṣọ́ọ̀ṣì, ní mọ́là, ní mọ́s, ní mọ́sálásì tàbí nípo tí ọ̀pọ̀ ènìyàn ti máa ń kójọ. Ẹ̀ẹ́ẹ̀kẹta, mo máa ń ṣe ìpolówó tó, tó ní ìtàn àti ìdánilójú. Kì í ṣe pé kí n sọ pé ẹ ra ọjà mi nìkan. Rárá, mo máa ń sọ, mo máa ń sọ ìtàn bí ọjà tàbí iṣẹ́ mi lé ìran ènìyàn lọ́wọ́. Bí àpẹẹrẹ, bí mo bá ta ọṣẹ, mo máa ń sọ pé ó ń jẹ́ kí ara mọ́, ó ń yọ àrùn kúrò, ó sì ń jẹ́, ó sì ń jẹ́ kó dá lórí àwọ̀ ara wa. Nípa bẹ́ẹ̀, ènìyàn á rí pé ọjà mi ní àfààní gidi. Ẹ̀lẹ́ẹ̀kẹrin ni pé mo máa ń fi àpẹẹrẹ àti ìréèrè àwọn oníbàárà mi hàn. Bí ẹnìkan bá ti lo ọjà mi tí mo ti, tí ó ti rẹ̀ rẹ̀, mo máa ń lọ sí ìtàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹrí. Èyí máa ń jẹ́ kí àwọn mìíràn ní ìgbéra láti gbìyànjú. Ẹ̀lẹ́ẹ̀kárùn, mo máa ń pa owó ìpolówó mọ́ra. Kì í ṣe gbogbo owó ni mo gbọ́dọ̀ nà sí ìpolówó. Mo máa ń yán ọ̀nà tó dín owó tó sì lè dé ọ̀pọ̀ ènìyàn. Àpẹẹrẹ ní lílo WhatsApp status, ẹgbẹ́ Facebook àti fífún ìròyìn Twitter lọ́ọ̀fẹ́. Ní ìkẹyìn, mo máa ń ṣe àyẹ̀wò ìpolówó mi lọ́pọ̀lọpọ̀. Mo máa ń wo bóyá ènìyàn fẹ́ ṣí ì tí, bóyá ti ta, bóyá tí ta, títa ń pọ̀ sí tàbí bóyá mo gbọ́dọ̀ yí ọ̀nà tí mo fi ń polówó padà. Ìpolówó tó dára ni ẹni tí ń kọ ẹ́kọ́ lọ́jọ́ gbogbo. Ní kííkẹ́kọ́, ní kííkẹ́ẹ̀kọ́, ìlànà ìpolówó mi ni mo, mo, mo Ní kííkẹ́ẹ̀kọ́, ìlànà ìpolówó mi ni mọ ẹni tí mo fẹ́ ta sí, yàn ọ̀nà ìpolówó tó dáa, ṣe ìkéde tó ní ìtàn àti ìdánilójú, lo ẹrí oníbàárà, pa owó mọ́ra kí n sì máa ṣe àyẹ̀wò àti ìtúnṣe.

Báwo ni o ṣe máa ń ríri lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá dé ilé ẹ̀kọ́ lọ́ ọrọ́, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń múra tán dáadáa mo sì máa ń lọ sí àpéjọ ìbẹ̀rẹ̀ ọjọ́. Ní àpéjọ yìí, a máa ń gbọ́ ìtánná látodo àwọn olùkọ́, a sì máa ń kọrin àti gbàdúrà. Èyí rán mi lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú ìtara àti ìmúra sílẹ̀. Lẹ́yìn èyí, mo máa ń lọ sí kílàsì. Nínú kílàsì, mo máa ń fèsì sílẹ̀ gidi sí ohun tí olùkọ́ ń kọ́ wa. Mo máa ń kọ ìwé mo sì máa ń bí ìbéèrè nígbà tí tí kò bá yé mi. Èmi gbàgbọ́ pé bí a ṣe ń lo àkókò wa dáadáa ní kílàsì bẹ́ẹ̀ ni a ṣe ń kọ́ ẹ̀kọ́ dáadáa. Ni àkọ́kọ́ ìsinmi, mo máa ń jẹun, mo tún máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. A máa ń sáré díẹ̀ ṣùgbọ́n a kì í sáré ju àkókò lọ. Mo mọ̀ pé àkókò jẹ́ ohun pàtàkì torí náà mo máa ń bímọ pẹ̀lú ara mi láti lò ó dáadáa. Lẹ́yìn ìsinmi a tún máa ń padà sí kílàsì fún ẹ̀kọ́ mi bí i Maths, English, Science àti Yorùbá. Ni gbogbo ẹ̀kọ́ wọ̀nyí mo máa ń gbìyànjú láti kó ara mi jọ kí ń má ba à lọ́kan tán. Nígbà tí a bá parí ilé ẹ̀kọ́ fún ọjọ́ náà, mo máa ń lọ sí ilé. Ní ilé, mo máa ń fún ẹ̀kọ́ ti a ti a tí a kọ́ ní kílàsì, mo sì máa ń ṣe iṣẹ́ eyi ti a fún wa. Èyí ń jẹ́ kí rántí ohun tí mo kọ dáadáa. Ni ìparí, mo fẹ́ sọ pé lílo àkókò dáadáa ní ilé ẹ̀kọ́ jẹ́ ohun, ohun pàtàkì gan. Bí a bá lo àkókò wa dáadáa, a máa ṣàṣeyọrí nínú ẹ̀kọ́ wa àti nínú ìgbésí ayé wa.

Ibo ni iwo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn láti lọ jùlọ ni ọjà. Ọjà jẹ́ ibi tí mo, ibi tí mo fẹ́ràn gan, nítorí pé ó kún fún ìgbésí ayé èèyàn àti àṣà Yorùbá. Ni gbogbo ìgbà tí mo bá jẹ́ ọjà, mo máa ń rí ènìyàn oríṣiríṣi, àwọn oníṣọ́, àwọn oníbàárà, àwọn arúgbó, àwọn ọmọdé àti àwọn obìnrin tí a ti ń ta ẹ̀fọ́, ẹ̀ṣọ́, aṣọ àti ohun, eh, ohun èlò ilé àti ohun olè ilé. Ohun tó jẹ́ kí n fẹ́ràn ọjà ni pé gbogbo nǹkan tí ènìyàn bá nílò wà níbẹ̀. Bí ó bá fẹ́ ra oúnjẹ, aṣọ, bàtà, ìkókó tàbí fóònù, ó lè rí i ní, ní ọjà. Ó daju pé ọjà jẹ́ ibi tí ìgbésí ayé hàn kedere. Mo tún fẹ́ràn ọjà nítorí pé mo máa ń kẹ́kọ̀ọ́ ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn. Ni ọjà, a kò bí a ṣe ń bá, a kọ́ bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ dáadáa, bí a ṣe ń dunà àti bí a ṣe ń fi ìwà pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí jẹ́ àpakan pàtàkì nínú ìgbésí, ìgbésí ayé wa. Ni ìgbà mí, mo máa ń lọ sí ọjà pẹ̀lú ìyá mi tàbí ọ̀rẹ́ mi. A máa ń ra nǹkan pọ̀, a sì máa ń rẹ̀rin. A ń jíróro ohun tí a rí. Ó máa ń dàbí ìrìnàjò kékeré tí ó kún fún ayọ̀. Ọjà tún kọ́ mi ní bí mo ti lè jẹ́ ẹni tí ó mọ́ra nípa owó, ọwọ́. Ni ìgbà tí mo bá lọ síbẹ̀, mo kọ́ bí mo ṣe ń yàn ohun tó ṣe pàtàkì kí n má ṣe na owó lórí ohun tí mo nílò. Èyí ràn mí lọ́wọ́ láti jẹ ẹni tó, tí ó ní ìṣàkóso ara ẹni. Kò sí bí a ṣe lè tọ́ṣọ́ ìtàn, ìtàn Yorùbá láì mọ́ nípa ọjà. Ọjà jẹ́ ibi tí àṣà, èdè, orin àti ìbáṣepọ̀ Yorùbá ti ní lágbára. Ni ọjà, a máa ń gbọ́ oríṣiríṣi ohun tí a máa ń rí bí ènìyàn ṣe ń lọ, bí ènìyàn ṣe ń lo èdè Yorùbá pẹ̀lú ìtànlọ́rùn. Ni ìparí, ibi tí mo fẹ́ràn láti lọ jùlọ ni ọjà. Nítorí pé ó jẹ́ ibi tí ìgbésí ayé rìnlówó, lè, ibi tí, ibi tí ìgbésí ayé rìnlówó tí mo sì rí ayọ̀, ìmọ̀ àti eré tuntun. Ni gbogbo ìgbà tí mo bá fẹ́ rí, tí mo bá fẹ́ rí gidi ayé Yorùbá, ọjà, ọjà ni mo máa ń kọ́kọ́ lọ sí.

Ṣé o máa ń mú Ògùn lójoojúmọ́? Bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo máa ń mú Òogùn lójoojúmọ́ ṣùgbọ́n kì í ṣe pé mò ń ṣe láìní ìdí. Mo mọ̀ pé ilérà jẹ́ ọ̀kan lára ohun tó ṣe pàtàkì jù lọ nínú ayé ènìyàn. Bí a bá ní ilérà dáadáa, a lè ti ṣiṣẹ́, a lè kọ́ ẹ̀kọ́, a sì lè ṣe ohun tó ohun gbogbo tí ara fẹ́ ṣe dáadáa. Ìdí nìyí tí mò ń fi ń ṣe ohun tí mò ń jẹ, ohun tí mò ń mú àti bí mo ṣe ń gbé ara mi lọ. Ní te Ògùn, mo kì í mú gbogbo Ògùn láì jẹ́ pé dókítà tàbí akẹ́kọ̀ọ́ ilérà sọ fún mi. Nígbà mí ènìyàn lè ní ailérà kan tí ó jẹ́ pé kò ní láti máa mú Ògùn kan lójoojúmọ́. Bíi ààrùn ìkòkòró nínú ẹ̀jẹ̀, àìlérà àtọ̀gbẹ tàbí àìlérà títẹ̀ ẹ̀jẹ̀. Bí ènìyàn bá wà nínú ipò bẹ́ẹ̀, ó ṣe pàtàkì kó máa tẹ́ síwájú pẹ̀lú ògùn rẹ̀ gẹ́gẹ́ bí dókítà ṣe pàṣẹ. Ṣùgbọ́n fún mi tikára mi, mi ò ní àìlérà tó ń jẹ́ kí ń máa mú Ògùn líle lójoojúmọ́. Ohun tí mo sábà máa ń mú lójoojúmọ́ ni àwọn ǹkan bí vitamin tàbí Ògùn tó ń ran ara lọ́wọ́ láti lágbára àti láti máa ṣe ṣiṣẹ́ dáadáa àti láti máa kojú ààrùn. Mo mọ̀ pé kì í ṣe owo nìkan, ó lè jẹ́ kó dá oúnjẹ tó pẹ́ omi púpọ̀, ìsimi tó dá àti eré ìdárayá tún ṣe pàtàkì gan. Mo tún mọ̀ pé kì í ṣe gbogbo Ògùn ni rẹ kí ènìyàn máa ń mú lójoojúmọ́ láì jẹ́ pé dókítà ni ó rán lọ. Ọ̀pọ̀ ènìyàn máa ń ra Ògùn lọ́jà tàbí lọ ṣọ́ọ̀bù láìbéèrè lọ́dọ̀ akẹ́kọ̀ọ́ ilérà wọ́n á sì máa ń mú lójoojúmọ́. Èyí lè fa ìṣòro fún ara nítorí pé Ògùn kan lè ní ipa tó burú bí a bá ń lò ojú bó ṣe yẹ lọ. Nítorí náà èmi gan an, mò ń sọ agàn bí mo bá ní ìrọ́ra tàbí aláìrọ́ra kankan, mo máa ń lọ sí ilé ìwòsàn kí dókítà ṣàyẹ̀wò mi. Lójú mi, ìbẹ̀rẹ̀ pé tó máa ń mú Ògùn lójoojúmọ́ kì í ṣe ìbéèrè rọrùn nìkan, ó ń jẹ́ kó rọ̀yìn bí ènìyàn ṣe ń tọ́jú ara rẹ̀. Ni ìparí bí a bá ń mú Ògùn lójoojúmọ́, ó yẹ kó jẹ́ nítorí ìṣọ́sọ́nà dókítà kì í ṣe nítorí àṣà tàbí ìgbọ́kànlé ara wa nìkan.

Ṣé o fẹ́ràn kíkọrin? Dájúdájú mo fẹ́ràn kíkọrin gan. Kíkọrin jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ó máa ń mú inú mi dùn jù lọ. Nígbà tí mo bá ń kọrin, ó máa ń jẹ́ kó rọrùn fún mi láti ṣàfihàn ìmọ̀lára mi, ìdùnnú, ìbànújẹ́, ìrètí tàbí ìgboyà. Orin jẹ́ bí ọ̀nà kan tí ọkàn mi fi ń bá ayé sọ̀rọ̀. Nígbà mi, mo máa ń kọrin ní ilé tí mo bá ń ṣe iṣẹ́ ilé bíi fífi ilé mọ́, ṣíṣe oúnjẹ tàbí bí mo ṣe ń wẹ̀. Ó ń jẹ́ kó dàbí pé iṣẹ́ kéékèèké di ìrìnàjò ayọ̀. Nígbà mi, mo máa ń kọrin pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ti a máa ń rẹ́rìn-ín, a máa ń yọ̀, a sì ń fi ìgbà ayé wa ṣi ìrọ́ntí rere. Ohun tí mo fẹ́ràn nípa kíkọrin ni pé ó mú kín láàyè kọ ẹ̀mí, ẹ̀mí mi balẹ̀. Nígbà tí ọkàn mi bá kún fún ìṣòro tàbí ìrònú púpọ̀, orin kan le yí gbogbo ìmọ̀lára mi padà. Bí mo ṣe bá kọrin pẹ̀lú orin ìsìn tàbí orin ìrìnàjò ayé, ó mú kín ní ìrètí tuntun, ó sì ń jẹ́ kó kọ dá, ó sì ń jẹ́ kó, kó dá mi lójú pé gbogbo ǹkan máa dáa. Mo tún fẹ́ràn kíkọrin nítorí pé ó ń kọ́ mi ní, ó ń kọ́ mi súnmọ́ àṣà wa. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àwọn orin ayé ti ń wá, wá kún fún ọgbọ́n ìtàn àti ìmọ̀ran. Nígbà tí mo bá ń kọrin ìjálá, orin ìgbéyàwó tàbí orin ìrìnàjò, mo rí pé àṣà wa kún fún ìtàn to lé kọ wa ní ìgbésí ayé. Kíkọrin fi ń jẹ́ kó rọrùn fún mi láti kọ èdè dáadáa. Nípasẹ̀ orin, mo ń kọ ọ̀rọ̀ tuntun, ìtumọ̀ ni àti ìbá ṣe é lọ́wọ́ nínú gbólóhùn. Èyi jẹ́ kó rọrùn fún mi láti sọ Yorùbá dáadáa kí n sì lè bá àwọn ènìyàn mi sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà. Ní ìparí, mo lè sọ pé kíkọrin kì í ṣe ìdárayá fún nìkan, ṣùgbọ́n ó jẹ́ àpá kan nínú ìgbésí ayé mi.